Ṣé o mọ ibi ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni mo mọ ibi tí wọ́n ti ń tún nǹkan ṣe. Bóyá tí rédíò bá bàjẹ́ nísìnyí, ìyá ń lọ sí Redionik, ìyá ń lọ tun ṣe níbẹ̀, àbí tó bá yi jẹ pé fóònù ni, ìyá lọ sí ọ̀dọ̀ àwọn ẹnjiníà, ìyá lọ tún fóònù ṣe níbẹ̀. Bẹ́ẹ̀ ni.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá, bẹ́ẹ̀ ni màá ronú dáadáa, màá ronú nípa àwọn nǹkan mi. Àwọn nǹkan wo ni ó tún lè ṣe mí ní àǹfààní bí àwọn nǹkan tó tún lè jẹ́ kí ìlọsíwájú kó dé bá ibi tí mò ń gbé àti fún ara mi náà àti àwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo bá ronú pa rẹ̀.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára, kò sì nkọ́kọ́ tó ṣe ojú mi, ojú mi méjì ló dára. Mo dẹ̀ máa ń fi ń ríran dáadáa, mo máa ń fi ṣe gbogbo ohun tí mo fẹ́. Bẹ́ẹ̀ni ojú mi dára, mo fi ń ríran dáadáa ni. Bẹ́ẹ̀ni mo fi ń ríran, ojú mi dára mo fi ń ríran dáadáa. Àwọn tó dẹ̀ n ójú náà ó ṣe ní láánú fún wọn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Láàkọ́kọ́na, èmi ò jẹ́ ẹni tí ó máa ń wo eré ìdárayá, mi ò sì ní ẹgbẹ́ kankan tí mo nífẹ̀ẹ́ sí tí mo lè sọ pé, ǹjẹ́ ẹgbẹ́ yìí mo ń like, tí mo fẹ́ràn. Mi ò ní ẹgbẹ́ kankan, mi ò ní ẹgbẹ́ kankan tí mo fẹ́ràn. Mi ò ní.

Ṣé eyín máa ń fọ́? À, eyín ò kí ń fọ́ mi. Eyín mi kò sí nkan tó ṣe eyín mi, eyín ò kí ń fọ́ mi. Eyín mi dára, kò síkọ́ tó ṣe eyín mi. But àwọn kan wa tó ṣe wípé eyín ó máa ń dá wọn láàmú, but ó máa ń dá wọn láàmú gan. Eyín máa ń dá wọn láàmú, but èmi, eyín ò dà mí láàmú.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ gẹ́gẹ́ tí mo ṣe sọ tẹ́lẹ̀, data analysis. Ó ń wù mí láti kọ́. Mo fẹ́ mọ̀ ń pa data dáadáa. Mo fẹ́ mọ̀ tí, tí èèyàn ṣe ń lo data tí èèyàn fi, tí èèyàn máa fi ran ilé iṣẹ́ lọ́wọ́. Mo fẹ́ mọ ìwúlò data. Mo fẹ́ mọ̀ tí wọ́n ṣe ń lo data láti fi, láti fi mú, láti fi mú ìdọ̀kún bá ilé iṣẹ́.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Ehn, ó di, ó depend lórí iṣẹ́ tí mo bá ń ṣe, ó depend lórí iṣẹ́ tí mo bá ń ṣe. Àwọn iṣẹ́ tí mo bá ń ṣe tó bá jẹ́ wípé o ju, ó máa ju wákàtí lọ, màá lo wákàtí. Tó bá dẹ jẹ́ pé iṣẹ́ tí wón bá gbé fún mi kò n ṣe iṣẹ́ tó máa pẹ́ lórí ẹ̀, bẹ́ẹ̀ni, màá lo òótó wákàtí.

Àwọn wo ni o fẹ́ràn jù? Àwo tí mo fẹ́ràn jù? É mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àwo kan tó lọ títí, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn àwo. Mi ò fẹ́ràn àwo, mi ò fẹ́ràn. Àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí òhun ni bíi Al Quran báyẹn bọ̀ àwọn orin núu mi òún sábà gbọ́ orin.

Ṣé o fẹ́ lọ sí ilé ìsẹ́mbáyé? Emì mí òun lọ gbogbo bẹyẹn. Mi òun lọ torí pé tí mo ṣe wà yìí, Mùsùlùmí ni mí. Gbogbo ohun tó bá ti jọ mọ́ ẹ̀sìn ṣe àbí gbogbo ohun tó bá ti takọ ẹ̀sìn Islam, èmi ò kí ń ṣe. Ìbá wọn tó máa ń ṣe ẹ̀sìn ṣe iná mọ́ lódì máa lọ gbogbo báyẹn. Èmi ò kí ń ṣe ìsẹ́mbáyé.

Ṣé o ní gíláàsì oorun? Bẹ́ẹ̀ni, èmi ò ní gíláàsì ooru, mi ò ní gíláàsì ooru, mi ò ní. Àwọn gíláàsì, mo ò tiẹ́ kì ń wọ gíláàsì gan, wipé mo ti wá wọ gíláàsì. À, mi ò kí ń wọ gíláàsì, mi ò kí ń wọ gíláàsì ń tẹ mí, mi ò kí ń wọ gíláàsì.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń di, má máa ń lo tí bá wà nínú ọkọ̀ mo máa ń lo, tó pé kí, kí, kí ó bá lè dáàbò bò mí ni.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọ̀tún ni èmi máa ń lò láti fi jẹun torí pé èmi ò fẹ́ràn kí máa lo ọwọ́ òsì. Ẹ̀sìn Islam ò ṣi faramọ́ kí'yan lọ́wọ́ òsì torí pé ẹni tó bá ń lọ ọwọ́ òsì ó fi kọ́ṣẹ́ èṣù ni, ó fi kọ́ṣẹ́ èṣù àṣẹ ìtàn ẹni ẹ̀gbẹ́ ẹni ẹ̀kọ.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Èmi ò tíì lọkọ̀ báyìí ṣùgbọ́n kò sí ohun tó burú bẹ́ẹ̀ tí èèyàn bá jẹun nínú ọkọ̀, kò sí ohun tó burú tí èèyàn bá jẹun nínú ọkọ̀. Ṣèbí lópin ìgbà tó ṣe wí pé kò ń ṣe bíi ti, kò ń ṣe bíi ààyè egbin ibi tí èèyàn ò tí lè jẹun, sọ ẹ̀yàn lè jẹun nbẹ́ẹ̀.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Èmi ò tẹ́lẹ̀, mo ò tiẹ́ mọ́ wákàtí náà torí pé nígbà tí, ẹ́, iye ìgbà tí mo fi ń lo fóònù mi, mi ò lè sọ pé óké wákàtí bayii niòò, àbí ìṣẹ́jú báyìí torí pé gbogbo ìgbà, gbogbo ìgbà ọjọ́ kí Jọ́ ni mo máa ń lo fóònù torí pé fóònù náà kò sí ká, kò sí á láì, kò sí ni màá lo sá ni.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Bẹ́ẹ̀ ni, tí èyàn ṣe máa ń ṣe ni pé, èèyàn á mú ìmọ̀ràn wá. Ìmọ̀ràn tó ṣe i pé ó lè mú ìdàgbàsókè ìlo síwájú dé bá yàn. Ohun ni'yàn máa, èeyàn máa mú wá. Tó bá sì jẹ́ i pé àwọn èèyàn ń jà ni, èèyàn á fún wọn ní ìmọ̀ràn pé ẹ má jà mọ́, ẹ ṣe báyìí.

Nígbà wo ni o kẹ́yìn fo? Ah emi ò rántí ìgbà tí mo kẹ́yìn fo o, mo ti ẹ́ lẹ̀ sọ pé ọjọ́ báyìí tí mo fò ni, èmi ò mọ̀. Like-- but àwọn tó ń ṣeré ìdárayá tó máa ń fò, àwọn ni ẹ́ de lẹ́ bí but èmi báyìí, mi ò mọ tí mo ṣe, mo ò ti e mọ̀ ọjọ́ tí mo fò rí, mi o mọ̀.

Ṣé o má ń, sé o máa ń pàdé, sé o máa ń pàdé àfojúsùn Twitter rẹ? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni ìgbà mí wà tó ṣe pé tí bá tajà, eh àfojúsùn mi, màá rí pé mo pàdé ẹ, bọ̀ ìgbà mí dẹ ẹ ni mi ò kí ń rí àfojúsùn mi.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ rẹ? Bẹ́ẹ̀ ni, màá tayọ sí wọn dáadáa, màá yọ sí wọn dáadáa, màá rí pé mo fún wọn ní ọ̀rọ̀ ìyànjú, mo fún wọn ní àwọn ọ̀rọ̀ ìṣítí, àwọn ọ̀rọ̀ tó ṣe pé ó lè jẹ́ kí ìdàgbàsókè kó dé bá ilé.

Ṣé o mọ bi a tí ń ka àwòrán ilé? Èmi ò mọ ibí ti wón ti ń ka àwòrán ilé o. Bóyá, bóyá àwọn tí wọ́n kólé wọ́n lè mọ gbogbo eleyii ṣa bẹ́ẹ̀ni, àwọn tí wọ́n kọ́lé bẹ́ẹ̀ni wọ́n lè mọ̀ ṣùgbọ́n èmi mi ò mọ̀.

Ṣé wifi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, ó yára dáadáa, ó yára. Bẹ́ẹ̀ni, wifi mi ó yára dáadáa, ó yára. Mo sì, mo sì, mo sì jẹ́ kí èèyàn kan. Bẹ́ẹ̀ni, wífi mi yára, ó yára dáadáa, ó yára, ó yára dáadáa.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera, àwọn oúnjẹ tó máa ń ṣe ara dáadáa, àwọn oúnjẹ tó ṣe yí pé tí ènìyàn bá jẹ, àlàáfíà dé bá yàn, mo máa ń jẹ dáadáa. Bẹ́ẹ̀ ni, kọ́da gan ó dá, ó dá kí'yan máa jẹ irú àwọn oúnjẹ yẹn, ó dáadáa.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Bẹ́ẹ̀ni tí mo ṣe máa ń kojú, tí mo ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni pé, màá rí pé tí wọ́n bá gbé iṣẹ́ fún mi, ìgbà tí wọ́n bá fún yen, màá rí pé mo, mo, mo mójútó àsìkò náà pé mo ṣiṣẹ́ náà dáadáa.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mo ń gbà, tí mo ń gbà nígbà tí mo ṣiṣẹ́ nígbà kan, owó yẹn seventy thousand ni, seventy thousand ni. Ṣùgbọ́n àwọn kan wa to ṣẹ pé tí wọ́n, owó tí wọ́n ń san fún àwọn òṣìṣẹ́ wọn, owó yẹn kéré gan, owó yẹn kéré, owó yẹn kéré gan.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí pé ẹni tí ò bá bèrè ọ̀nà, tí ò mọ̀, ẹni tí ò mọ̀ bí i tí ó ń lọ tí ò béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, ẹni ìyà á sọ nu, a dà ṣe wàhálà gan. Ó ti ṣẹlẹ̀ sí mi rí, mò ń lọ ibìkan, mi ò mọ̀ bí i tí mò ń lọ, mo sá ń lọ ni, mi ò béèrè ọ̀nà, mo dààmú, mo dààmú, tí tó dé ibi tí mò ń lọ, ó pẹ́. Torí bẹ́ẹ̀ ó da kí ẹ̀yàn máa bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Bẹ́ẹ̀ ni, èmi ò tí ì wọ ọkọ̀ òfurufú rí ná. Mi ò tí wọ ọkọ̀ òfurufú rí. Mi ò tí ì wọ rí. Ṣùgbọ́n lọ́jọ́ kan lọ́jọ́ kan má wọ, má wọ. Sùgbọ́n torí pé mio ti wọ ọkọ̀ ofurufu bọ ma dẹ wọ lọ́jọ́ kan.

Ṣé o, ṣe o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Bẹ́ẹ̀ni, màá ń ka àwọn àdéhùn dáadáa. Àmọ́ tí eyan ba bá mi ṣàdéhùn, màá rí pé mo ka àwọn àdéhùn yẹn. Bẹ́ẹ̀ ni, mo máa ń ka àwọn àdéhùn. Bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Mọ̀ lè jẹ oúnjẹ tí wọ́n jẹ kù fún mi, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀, ṣe bí oúnjẹ ni. Láìsí pé ẹranko ló jẹ kú. Lópin ìgbà tẹ́ pé ènìyen tó bá jẹ oúnjẹ yẹn dáadáa, tí ó ṣe é ní àbàṣà, mò lè jẹ ẹ́, kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀, mò lè jẹ ẹ́.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi, a ti pé èmi ò lọkọ̀, èmi ò lọkọ́. Ṣùgbọ́n tọkọ bà tí dẹ̀tì, èèyàn a fọ naà ni. Kí eeyan ma di ko maá di, kí eeyan máa duro di ìgbà tó ṣe pé ọkọ̀ a kan, a ti dẹ̀tì dẹ̀tì tí eeyàn tó máa fọ̀. Rárá tí eeyàn ba ti to to bá tí di pé kínni ki eeyan o fọ̀, boya ọ̀sẹ̀ bi mẹ́ta mẹ́ta.

Nígbà wo ni o máa ń fà? Ìgbà tí mo máa ń fà? Àti pé ọ̀rọ̀ tí ẹ̀ bi mí yìí kò yé mi. Kí ni ẹ ń bèère pé nígbà wo ni mo máa ń fà? Kí ni mo fẹ́ máa fà? Ṣé bóyá fífa ọ̀rọ̀ láàárín èèyàn ni, àbí fífa nǹkan tóri pe ọ̀rọ̀ yin óò yé mi o.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Àkọ́kọ́ na èmi te mi ṣe wá yí, emi oun tètè jẹun báyẹn. Npe kí wa jẹ lóru, bọ́ làárọ̀ ṣà, gbogbo ohun tó bá ti wù mí ni, mí ò ní oúnjẹ pa tó báyi mo máa ń jẹ lówuro. Tó bá ti jẹ pé oúnjẹ ni kò sì wàhalà, ṣe gbogbo tó bá ti jẹ oúnjẹ.

Kí ni ìrántí ìgbà, kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ó pọ̀. Nǹkan tí mo ṣe ń kékeré, meloo mélòó ni? Ó ti pọ̀ gan. Mi ò ti ẹ̀ le sọ pé báyi bàyi bàyi. But eyi tí mo kan rántí ni pé mo rántí ìgbà tí mo wà lájẹ́gúlẹ̀ tí mo máa ń ṣeré gan.

Ṣé o máa ń wọ ìbọrun? Èmi ò kí ń wọ ìbọrun, èmi ò kí ń wọ torí pé kò sí ohun, kò sí ohun tí mo fẹ́ fí ṣe. Kò sí ohun tí mo fẹ́ bí i ṣe. Èmi ò kí ń wọ ìbọrun. Kò sí ohun tí mo fẹ́ bí i ṣe. Mi ò kí ń wọ ìbọrun tèmi. But àwọn tó máa ń wọ, ṣa wọ́n. Àwọn tó ń wọ, wọ̀ bọ̀, èmi ò kí ń wọ. Èmi ò kí ń wọ tèmi.

Àwọn, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni òun lo? Mi ò mọ ò, sẹ́rí ìbéèrè tí ẹ̀ ń bí mi yìí, kò fi bẹ́ẹ̀ yé mi dáadáa lọ títí. Torí pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tó máa ń ní ìgbọ̀nsẹ̀, èèyàn fẹ́ lọ tọ́lẹ́ẹ́tì ni ò. Boya eyàn fẹ́ tọ̀. Ẹ ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni òun ń lò?

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkọ̀? N-n-mi ò ń ṣe gbogbo àwọn nǹkan báyẹn but ǹ kan tó kan ṣẹlẹ̀ ní pé màá lọ síbi tí wọ́n ti máa gbà mí ní mòràn. Eh, mo lè ṣe, mo máa ń ṣe yẹn níbi tí wọ́n, níbi tí wọ́n ti gbà mí ń mòràn. Wípé ṣeléyi ṣeléyi, tí nbá ti pé ínú fẹ́ máa bí mi, àbí ňkan ti sú mi.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Oríṣiríṣi ọ̀rọ̀ ni mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀, àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ni mo máa ń gbọ́. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi ọ̀rọ̀ ni mo máa ń gbọ́. Oríṣiríṣi ọ̀rọ̀. Àwọn èèyàn á sọ̀tiẹ́, àwọn èèyàn á sọ̀rọ̀ tó ti pẹ́.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanirẹ́rìn? Èmi òun gbọ́ àlọ́, torí pé àlọ́ irọ́ ni sọ èmi òun gbọ́ àlọ́. Àwọn ohùn ọ̀rọ̀ tó máa ń ṣe mí láǹfààní ni èmi máa ń gbọ́. Mi ò jẹ́ ẹnìkan tó ṣe wípé mo máa ń fi àyè fún àsìkò ṣòfò. Mi ò ń, mo ń fún àsìkò, mi ò jẹ́ ẹnìkan tó jépé máa ń lo àsìkò mi dáadáa.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Lójojúmọ́ le mi máa ń fọ wọ́. Tí bá fẹ́ jẹun, màá fọ wọ́. Bẹ́ẹ̀ni tí bá fẹ́ jẹun, màá fọ wọ́. Máa rí pé mo fọ ọwọ́ mi dáadáa tí tó jẹun. Bẹ́ẹ̀ni, mo máa ń fọ ọwọ́ mi tí tó jẹun. Bẹ́ẹ̀ni, máa ń fọ ọwọ́ mi tí tó jẹun.

Nígbà wo ni o kẹ́yìn ṣùkú? A! Mi ò, mi ò, ìbéèrè tẹ̀ bí mi yìí, mi ò rántí. Ìgbà tí mo kẹ́yìn ṣùnkún, mi ò ti è rántí ni. Mi ò rántí torí pé ai mọyè ìgbà, ai mọyè ìgbà ni, bọ mi ò ti è rántí ìgbà íye ìgbà yen.

Ṣé o ti bèrè ìrànwọ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rì? Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànlọ́wọ́ rì. Bẹ́ẹ̀ni, but kọ̀ọ̀kan kì í ṣe gbogbo ìgbà. Nítorí pé tó bá di gbogbo ìgbà, ẹ̀, olùṣètò á bínú. So kò i ṣe gbogbo ìgbà.

Àkókò mélòó ni o ń ṣètò agogo ìjí rẹ? Ẹn, tí bá ti, tí bá fẹ́, tí bá ti fẹ́ kírun ni òru, mo máa ń ṣẹ́ti àkókò ìjí mi ni, ni ẹ̀ẹ́dárí, four thirty, four thirty ni mo máa ń ṣe àkókò ìjí mi, four thirty ni mo máa ń ṣe, four thirty.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sin? Tí mo bá sin, màá rí pé mo ṣàdúrà tí mo bá si tán bẹ́ẹ̀ ni. Màá ṣàdúrà tí mo bá sin. Mani "Alhamdulilah" madu pẹ f'ọlọrun pe mosin bẹ́ẹ̀ ni tí mo ṣe máa ń ṣe nìyẹn.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn fèrèsé ọkọ̀. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀. Torí pé ọkọ̀ náà ó kan máa n déedé máa dáya já èèyàn, o máa ń dáya já èèyàn. So mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn e. Ṣùgbọ́n ó da, ó máa ń jẹ́ kí eeyàn tètè mọ̀ pé mọ́tò ń bọ̀.

Àṣà wo ni ẹbí rẹ ń ṣe? Ẹbí mi ò ṣàkà, ẹbí mi ò ń kì í ṣe àṣà kankan. A ṣà, a ń ṣàṣà, a ń ṣàṣà lọ́dọ̀ tiwa níbibàyí. Ẹbí mi ò ń ṣe àṣà kankan. Emí gán tí mo wà, mi ò láṣà tí mo ń ṣe, kò, mo ò láṣà kankan báyìí tí mo ń ṣe. Ẹbí mi ò ń ṣe àṣà kankan.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn kí n máa wọ àwọn aṣọ tó ṣe yí pé á bo gbogbo ara mi. A jẹ́ kí n rí bí ọmọlúàbí, kò ní jẹ́ kí n rí bí ọmọ jàkújàkú. Mo sì fẹ́ràn kóbìnrin náà kọ́ máa wọ aṣọ gidi. Kí eeyàn máa wọ aṣọ gidi, aṣọ tó máa bo gbogbo ara, ó da gan, ó da gan. Ó máa jẹ́ kí eeyàn rí gẹ́gẹ́ bí ọmọ gidi.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ìgbà mí dẹ̀ ni tí iṣẹ́ kan ò bá sí, emi máa lọ síbi iṣẹ́, màá lọ ṣiṣẹ́. Àwọn kan náà wà tó ṣe pé wọ́n máa ń ṣiṣẹ́ láti lé tó máa ń pè ní remote job ni wọ́n máa ń pè é. Àwọn mi máa ń ṣiṣẹ́ láti ilé. Bẹ́ẹ̀ ni, àwọn mi máa ń ṣiṣẹ́ láti ilé. Àwọn mi dẹ̀ ẹ ni wọ́n máa ń lọ ibi iṣẹ́ ni.

Báwo ni bátìrì fóònù rẹ sì máa ń dúró? Bẹ́ẹ̀ni, bátìrì fóònù mi ó máa ń pẹ́ tótó jà, ìdúró rẹ̀ ó máa ń pẹ́ gan. Bẹ́ẹ̀ni, bátìrì fóònù mi dà gan, five thousand kíni ni, five thousand ni. Bẹ́ẹ̀ ni ó máa ń dúró dáadáa, bátìrì fóònù mi máa ń dúró dáadáa.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ó máa ń mu coffee níbi iṣẹ́. Àwọn, àwọn alákòwé máa ń mu coffee níbi iṣẹ́ ṣùgbọ́n mi ò tí bẹ̀rẹ̀ ise ọmọlé ni, ọmọ ilé ìwé ni mí, mo ti, a ti pé go coffee. Mi ò n sábà mu coffee. Tea ni mo máa n sábà mu? Mi o sábà n mu coffee.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? A! Fóònù mi, ó máa ń gbóná o. Tí bá ti tẹ́ de-- tí bá ti tẹ́tẹ́ tẹ dàdà, ó máa n gbóná, ó máa n gbóná. Tí bá ti tẹ́ bí wákàtí bí ogún, ó máa gbóná, ó máa n gbóná dàdà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkọ̀ nígbà tí iṣẹ́ bá pọ̀? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkọ̀ nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí iṣẹ́ bá pọ̀, màá farami balẹ̀. Èyí tó bá jẹ́ kókó nbẹ̀ ni màá mú gbọ́. Màá dẹ̀ máa ṣe ní ìwọ̀n tun wọ́n sí, màá máa ṣe lẹ́yọ̀ kọ̀ọ̀kan.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù? À, mo fẹ́ràn rice. In fact, gbogbo oúnjẹ ni mo ti ẹ̀ fẹ́ràn. Kò sí oúnjẹ kàn témi ò fẹ́ràn. Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn. Ṣùgbọ́n mi ò lè jẹ́ oun tí ò da. Ohun tó ń jẹ́, ohun tó da ni mo máa ń jẹ. Mi ò lè jẹ́ oun tí ò da. Ohun tí ó bá ti da jí jẹ ni.

Ṣé o mọ ibi tí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Èmi ò mọ̀ o torí pé mi ò ní, mi ò ní ọkọ̀. Mi ò ní ọkọ̀, àwọn tó ní ọkọ̀ ni wón mọ tí wón ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Èmi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ tí wón ti ń dá ọkọ̀ dúró.

Ṣé o máa ń na ara rẹ? Èmi ò ń na ara mi. Nígbà tí ọpọlọ mi ò ṣe díẹ̀ àbí mi ò dìndinrin mo ò ní na ara mi torí pé mo gbọ́n mo pé mi ò lè na ara mi. Àwọn tó bá ti ya wèrè àbí nǹkan tí mú tan ti láárùn ọpọlọ na máa ń na ara wọn.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Owó ló wà ńbẹ̀. Owó ló wà ńbẹ̀. Owó ni mo fi sí àpò ọwọ́ mi, béè dé ni mo tún máa ń fi fóònù síbẹ̀. Ṣùgbọ́n kílódé tí ẹ fi ń bèrè àwọn ibéèrè yìí? Kílódé tí ẹ̀ ń bèrè lọ́wọ́ mi torí pé ó ṣe é ṣe kí n má lè sọ fún yìí òun tí mo fi sápọ̀ ọwọ́ mi.

Ibo ni o máa ń ra nǹkan? Ọjà ni, ọjà ni mo ti máa ń ra nǹkan àbí supermarket òní mo ti máa ń ra nǹkan. Ọjà àbí supermarket mo ti máa ń ra nǹkan. So àwọn nǹkan supermarket dẹ̀ ni ó máa ń wọ́n fix, ó máa iye, iye, iye tó máa ń ta ó ti máa fi síbẹ̀ kò ṣe é ná. Ṣùgbọ́n tí eeyàn bá lo sójà, ó ṣe ẹ́ ná.

Orin wo ni o fẹ́ràn jù? Ẹ̀mi ò ní orin kan mi ò tì e fẹ́ràn orin, mi ò ní ìfẹ́ sí maa kí n máa gbọ́ orin, mi ò ní ìfẹ́ sí kí n máa gbọ́ orin rárá ni, mi ò ní ìfẹ́ sí. Èmi ò ń gbọ́ orin, àlùkùrihán ni màá gbá, àlùkùrihán ò ní máa n gbọ́, nítorí pé orin gbígbọ́ ò dá ninu esin islam.

Nígbà wo ni o kẹ́yìn ṣùn kún? Èmi ò ń, èmi ò ń sùn kún, sùn kún kẹ̀. Èmi ò ń sùn kún tí mo ṣe wá yìí. Mi ò ún sábà sùn kún. Kí ló fẹ́ mú mi sùn kún? Kò sí ohun tó dé bá yàn tí ó bá ẹkún ò lè, kò lè solve nǹkan, kò lè ṣe àtúnṣe. Kò ń ṣe ẹkún ló máa tún un ṣe.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso tí mo fẹ́ràn jẹ jù lọ ni èso, èso ọsàn, ọ̀gẹ̀dẹ̀, ápù. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn èso yìí ní jíjẹ. Mo fẹ́ràn rẹ̀ ní jíjẹ. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ ní jíjẹ kí máa jẹ.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? A ní mi ò ń gbọ́ orin ṣé. Mo ti sọ fún yín laimoye ìgbà. Mo ní mi ò kí ń gbọ́ orin. Al-Quran ni mo máa ń gbọ́. Bí gbọ́ orin kò da nínú ẹ̀sìn Islam àti pé tí a bá máa kọ orin gan, a gbọdọ̀ mọ irú orin ta fẹ́ kọ. Orin ta dé bé fẹ́ kọ náà kò gbọdọ̀ ní ìlù nínú. Ta bá tún wá ń kọ orin yen náà kò gbodọ̀ jẹ orin ẹ̀sẹ̀, kò gbọdọ̀ jẹ́ orin ẹ̀sẹ̀. Tó bá ti jẹ́ orin ẹ̀sẹ̀ kò da. Àwọn orin tó ṣe yí pé ó máa ń gbé yan jìnà solọ̀run, ó máa ń jẹ́ kí èèyàn kọlu ibínú Ọlọ́run. Irú orin bẹ́ẹ̀ mi ò kí ń kọ. Orin kíkọ nínú Islam kò da. Kò dà gan tí èèyàn bá tún máa ń kọ orin tó ṣe yí pé ó jẹ́ halal tí ò ní ìlù nínú, tí ò ní àwọn instrument inú. Kò dà gán. Ìyẹn ò gbọdọ̀ há, ìyẹn ò gbọdọ̀ mú iṣẹ́ orin gẹ́gẹ́ bí iṣẹ́ kí èèyàn wá mú lókukúndùn, kí èèyàn wá sọ di ohun tí èèyàn fi ń jẹun rárá.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Igbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, à, ó ti pẹ́ gan. Tí mo ti lọ sí ilé ìkàwé tí mo lọ kàwé gbẹ̀yìn, mi ò tẹ́lẹ̀ rántí ìgbà tí mo lọ mọ, mi ò rántí. Bàwọn ó da kí ọmọ máa kàwé torí pé ọpọlọ a máa ṣiṣẹ́ síi dáadáa ni, ó da kí eyan máa kàwé.